Ìbéèrè yìí ta kókó. Igba melo ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gba? Gba bí ti báwo. Ko ye mi. Igba melo ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gba? Ìbéèrè un o o rujú tín tín kò yé mi dáadáa tó. Kò yẹ mi ọ ai pa irọ́.

Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run ló máa ń fún mi ní èrò tuntun tó lè ràn wá lọ́wọ́ níbi iṣẹ́ tàbí ọjà mi wá. Torí pé èrò tuntun tó máa ń wá láti mú kí ọjà kò gbé èrò, ọ̀nà táa tún le gbà tí a tún fi le rí customer ṣe, Ọlọ́run ló máa ń mú èrò yẹn wá.

Gbogbo oṣù nínú ọdún ni mo fẹ́ràn, tí mo ṣè, tí inu mi ṣì máa ń dùn sí, ṣùgbọ́n tí ọjọ́ ìbí mi máa ń yàtọ̀. Iná mi máa ń dùn sí oṣù tí a bí mi àti àwọn oṣù tí mo bí àwọn ọmọ mi. Inu mi máa ń dùn sí àwọn oṣù yẹn.

Bẹ́ẹ̀ni, gbogbo àwọn ohun tó wà níbẹ̀ nínú ibi iṣẹ́ mi ni ó ṣe pàtàkì. Kọ̀m̀pútà fún àwọn tí ó ń lo kọ̀m̀pútà, to àti àwọn ẹ́ńjíìnì gbogbo mìíràn tí ó wà tí a ń lò ni ẹ́ lò ṣe pàtàkì sí mi tí mo máa ń lò, tí mo ṣẹ̀ wípé ó ṣe pàtàkì, to.

Bẹ́ẹ̀ni, mo ti ṣi nà rí. Nígbà tí mò ń lọ sí ibi kan, tí mọ́tò gbé mi kọjá ibi tó yẹ kí n ti sọ, tí mo sì wá ń po òyì níbi ìkan náà. Àánú Ọlọ́run ní ó jẹ́ kí n sọnù So mo tí ṣìnà rí kó tó di pé Ọlọ́run ṣe ọ̀nà àbáyọ.

Ní àkókò ìsinmi, mo máa ń lọ rìnrìn àjò lọ sí ìlú mi láti lọ ṣe ẹ̀lọ́ sí àwọn ènìyàn mi ní ibẹ̀. So nítorí ìdí ìgbà mìíràn, mo sì lè má kúrò ní ìlú ibi tí mo wà tí maá fi parí ìsinmi ọlọ́jọ́ gbọọrọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń kó àwọn fáìlì mi pamọ́ torí ọjọ́ iwájú. Sùgbọ́n ìbéèrè tọ bẹ́èrè ni pé ṣé o máa ń pa àwọn fáìlì rẹ mọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi mọ́ dé ọjọ́ iwájú.

Èmi kìí lọ sí ilé oloúnjẹ lọ ra oúnjẹ. Pé nígbà wo ni o kà ẹ̀? Ìgbà wo ni o kà ẹ̀ lọ sí ilé oúnjẹ? Rárá, èmi kì í ra oúnjẹ jẹ ní búkà o. Mo máa ń dáná oúnjẹ mi nínú ilé mi ni. Lẹ́yìn búrẹ́dì nìkan tí mo máa ń rà níta.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara pa ara mi, kí ara mi kí ó má ba funfun. Pàápàá ní àkókò ọyẹ́, so ìpara dára ní àkókò ọyẹ́, kí ènìyàn ó para ní iwọ̀ntun wọ̀ńṣi, mo máa ń fi ìpara pa ara mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn à ń pín oúnjẹ mi. Bọ́ yá ní àkókò kírísímásì tàbí ní àkókò mìíràn, bí Ọlọ́run bá ṣe fi sí mi ní ọkàn. Só ni mo sì máa ń pín oúnjẹ mi fún àwọn tí Ọlọ́run bá darí mi sí láti fi fún wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn ìwé àdéhùn dáadáa, kí àdéhùn, kí ó má ba à ti ọwọ́ mi yẹ tàbí ti ọwọ́ mi dàrú. Ìdí nìyí tí mo ṣe máa ń ka àwọn àdéhùn dáadáa, kí ó má ba à, kí ó má ba à gbàgbé láti mú ìlérí àdéhùn ṣẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń béèrè ọ̀nà nígbà tí n kò bá mọ ọ̀nà mọ́. Lọ́wọ́ ẹnikẹ́ni tí ó bá mọ ọ̀nà ibi tí mò ń lọ. Ó yẹ kí n lè béèrè pé ẹ jọ ọ̀nà ibi báyìí ni mò ń fẹ́ lọ. Àwọn tó bá sì mọ ọ̀nà á júwe ọ̀nà fún mi. So nítorí ìdí yìí, mo máa ń béèrè ọ̀nà nígbà mìíràn tí ọ̀nà bá fẹ́ rújú.

Ìgbà kú-ù gbà sí ọkọ̀ yàn bá ti dọ̀tí ni mo máa ń fọ̀ọ́, kò ní ìgbà tàbí ọjọ́. Bí ó bá ti dọ̀tí, òun náà ni mo máa ń fọ̀ọ́ kí ó lè wà ní tuntun. N kò ní fẹ́ kí eruku ó wà ní ara mátò mi. Ìdí niyi tó se jẹ́ pé ìgbà kú ìgbà ni mo máa ń fọ̀ọ́ tí mo sì máa ń tunṣe.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tí ó dára nígbà tí mo bá ń jẹun. Nítorí pé bi mo bá tí ń jẹun, mo ní ìwà tó dára láti pe àwọn tó bá wà láyíká pé ẹ bá mi jẹun, ẹ bá mi re o. Mo ní ìwà tó dára níbi tí mo, nígbà tí mo bá ń jẹun.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tí ó bá jẹ́ mọ̀, láti dá sí ọ̀rọ̀ tàbí láti kọ ohunkóhun lórí ohun tí mo gbọ́ tàbí ohun tí ẹnikẹ́ni bá ṣe tí wọ́n bá gbé sórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń dá sí i, mo máa ń kọ́ nǹkan nípa rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń peja lódò. So nígbà tí a wà ní ọmọdé, èmi àti àwọn ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò mi, à máa mú ẹja ní odò wa ní ìgbà náà lọ́hùn. Nítorí ìdí èyí, mo mọ bí a ti ń peja.

Kò sí ìyọnu, kò sí ohun tó burú bẹ́ẹ̀ láti ṣiṣẹ́ ní ìta gbangba nígbà tí kì í ṣe iṣẹ́ olè tí ẹ ṣe okùnkan. So iṣẹ́ ìta gbangba náà lòda ọjà ìta gbangba ni mo máa ń tà. Àń, ngbà tí èèyàn ò bá ti ta ọjà olè, tí èèyàn ò ṣiṣẹ́ olè, kí ni eeyan ò ní fẹ́ ìta gbangba sí?

Mo máa ń ṣètò àwọn ímeèlì mi ní ìbámu pẹ̀lú àwọn ìlà kalẹ̀ ti ó bá báwa nínú ẹ̀rọ ayélujára mi. Mo máa ń ṣètò àwọn ímeèlì ní ọ̀nà tó dára.

Bí ìgbà mẹ́ta sí mẹ́rin ni mo máa ń fọ ọwọ́ mi ní ojúmọ́. Wọ́n lè jẹ́ ìgbà mẹ́ta sí bí mẹ́rin. Nígbà tí mo bá ń jẹun tàbí mo bá ń fọ àwọn nǹkan kò lè ju ìgbà mẹ́ta sí mẹ́rin lọ láti fọ ọwọ́ mi.

Bí mo ṣe máa ń ṣètòo àwọn iṣẹ́ àkànṣe nínú ilé tàbí ní ìdí ọjà ni pé iṣẹ́ àkànṣe mímọ́ran máa n wà t'èèyàn má n dá ọjọ́ sí tàbí dá àkókò sí nítorí ètò owó tí èèyàn ó nàá lé e. Só nítorí ìdí èyí kò é sábà nira láti ṣe iṣẹ́ àkànṣe nígbàtí èèyàn bá ti fi ètò sí, torí ohun gbogbo lórí ètò ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá sùn. Ní àkókò òtútù tàbí àkókò ọyẹ́, ó di dandan kí èyàn fi aṣọ bora nítorí òtútù. Ṣùgbọ́n ní àsìkò ooru, èmi kì í bora.

Bí mo bá wà lórí ìlà, ní àkókò tí mo bá wà lórí ìlà, wón máa ń gba sùúrù ni. Torí èyàn bá ti wà ní orí ìlà, o kò gba kánjúkánjú torí àwọn kan le eèyàn bá níbẹ̀. O gba sùúrù ni bí eèyàn bá ti wà ní orí line, so lórí ìlà láti tò fún nǹkan kan. So mo máa ń farabalẹ̀ ni.

Mo sì máa ń lo àkókò mi pẹ̀lú ẹbí mi. Mo máa ń fi ààyè sílẹ̀ láti lo àkókò mi dáradára pẹ̀lú àwọn ẹbí mi nínú àdúrà, nínú ìjíròrò, nínú ọ̀rọ̀ ìsọ, nínú ìfìkúnlẹ̀kùn àti ìdábàá. So, mo máa ń lo àkókò dáradára. Mo máa ń fi àkókò sílẹ̀ lọ́pọ̀ ìgbà láti jíròrò iná ẹbí mi.

Nígbà tí mo bá ń fẹ́ lọ sùn, mo ní aṣọ alẹ́ tí mo máa ń sùn, tí mo máa ń lò tí mo bá fẹ́ sùn, aṣọ alẹ́ wà tí mo máa ń wọ̀ sùn. So aṣọ alẹ́ wà tí mo máa ń wọ̀ sùn bí mo bá ti fẹ́ sùn, aṣọ yẹn ni mo sì máa ń wọ̀ láti sùn. Ó jẹ́ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ láti ṣe àwọn nǹkan tó bá yẹ láti ṣe. Láàkọ́kọ́ àdúrà, lẹ́yìn rẹ̀ àwọn nǹkan tó bá yẹ láti ṣe. A ó ṣe kó tó di pé ojú mọ́ mọ́. So, mo má ń jẹ́ ẹni tó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ láti ṣe ohun gbogbo tó yẹ láti ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́. Gbogbo ìgbà kan ni mo fi máa ń kọrin tí àwọn ènìyàn ó máa gbọ́. Soo, mo máa ń kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́ nígbà púpọ̀ tí jẹ́ pé èmi àti ọlọ́run mi ni orin mi náà sì yẹ.